Sọ fún wa bí o ṣe ń ran àwọn àgbà lọ́wọ́ lórí fóònù. Oro wo díẹ̀ láti bèèrè oun ti onira fún bi o se n salaye ìgbà mélòó ni ò ń tún sọ maka ìbéèrè àti àwọn èrò yìí sókè? Ìtọ́sọ́nà ni wọ́n. Oríṣiríṣi ọ̀nà lowa láti maa n fi maa ran àwọn eyan pàápàá jùlọ àwọn àgbàlagbà ti wọn mọ fóònù lo. Àwọn èyí ni ọ̀nà tí ènìyàn ti lè máa gbà láti fi máa ran wọn lọ́wọ́. Oríṣiríṣi ohun ni máa nira fún wọn láti máa lò, bíi irúu bí a bá fẹ́ pé ènìyàn. Yóò máa nira fún àwọn ẹlòmíràn láti máa wá rí àwọn ọ̀rọ̀ yìí àti kí wọ́n máa lo ọwọ́ láti fi máa kọ iṣẹ́ lẹ́tà ránṣẹ́ sí àwọn ẹlòmíràn. Yóò máa le fún wọn láti máa ṣe rán ǹkan wọ̀nyí ní orí fóònù. Bí ènìyàn ṣe ṣe máa ń ṣàlàyé fún wọn, òun náà ni pé ènìyàn yóò pé wọn jókòó, ènìyàn yóò máa kọ́ wọn lẹ́ẹ̀ko kan bẹ́ẹ̀ yẹn bí wọn ṣe máa yí wọn nìyẹn. Lẹ́yìn náà, to ba tidi ijo kejì. Nítorí wọ́n lè ti gbàgbé, wọ́n lè ti tún gbàgbé wọlé wọ́n sì tún wọn rántí sí ilé ǹkan síí kí ó ba lè yé wọn. Eleyi jọ náà tí ìwọ yóò máa gbà láti máa ṣàlàyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí yofi máa mọ́ wọn lára. Oríṣiríṣi ìgbà sì ènìyàn lè máa tún san. Eyan le ko wọn fún bi odidi osun kan ki yan ma tunso tunso tunso ni gbogbo ìgbà ti oo fi ma padà mo wón lára ti àwọn na fi ma mo bi wọn se se iru àwọn kan wọ̀nyí. Àwọn oríṣiríṣi eré jẹ́ ọ̀nà tí a máa ń gbà láti fi máa ran àwọn àgbà lọ́wọ́ ní orí fóònù tí ó sì ti ní àǹfààní oríṣiríṣi tí ó ti ṣe fún wọn lọ́pọ̀lọpọ̀. Nítorí pé kí ni àwọn àgbà mìíràn, wọ́n máa lè lo irú àwọn ǹkan yìí bí àti tí wọ́n bá fẹ́ pé ènìyàn tàbí tí ènìyàn bá pé wọn. Irú àwọn ǹkan wọ̀nyí tí wọ́n bá ti mọ dáradára, yóò máa rọrùn fún wọn láti máa ṣe fún àwọn. Wọn ò ní nílò láti máa pe àwọn ọmọdé tí wọ́n ládùúgbò tàbí àwọn ọmọ ẹlòmíràn, ní pé kí wọ́n rán wọn lọ́wọ́ láti ṣe irú àwọn ǹkan wọ̀nyí fún wọn. Tí ó sì ní oríṣiríṣi ǹkan tí ó ti ní ní àsìkò wọn tí ẹ sì máa máa ṣe. Nítorí irú àwọn ǹkan yìí ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún àwọn ọmọ àti máa kọ àwọn bí wọn láti ara pé kí ni ohun tí ó yẹ kó máa mọ, òun náà nìyẹn. Nítorí ìgbà miran àwọn na le nílò láti pe ènìyàn ti o ba fe se nkan ǹkan tó bá mọ̀ án tó jẹ́ pé ìwọ tó jẹ́ mọ, o ṣàlàyé fún wọn irú àwọn ènìyàn yìí. Wọn máa nílò láti máa pe àwọn ẹlòmíràn tí wọ́n sì lè mú nǹkan mìíràn ní orí fóònù wọn tí kò yẹ kó mú, tí kò sì yẹ kí ó máa rí bẹ́ẹ̀ ní ìgbà mìíràn. Nítorí pé ohun tí ènìyàn ò bá mọ̀ nípa rẹ̀, yóò máa gbè lọ́wọ́ ènìyàn náà. Ṣùgbọ́n tí ẹ bá ń gbè lọ́wọ́ ènìyàn tó jẹ́ pé ẹni burukù ni bí i ọmọ burukù ni, ó lè mú fóònù àwọn àgbà mìíràn kí ó sì mú gbogbo ìwọ̀n bíi kí ó wọ òwúrì fóònù láti ara pé kí ni àwọn àgbà yẹn ó jẹ́ ẹni tí wọ́n mọ̀ nípa fóònù yìí tí ó sì ní oríṣiríṣi ǹkan tó lè fi ṣe jàmbá fún irú àwọn ènìyàn báyìí. Òun yóò ṣe dáa kí ènìyàn tí ó bá ti gbèrò ǹkan lọ́wọ́ rẹ tí ó sì nípá láti rán àwọn àgbà lọ́wọ́ kí ó ṣe rán ǹkan wọ̀nyí fún wọn. Nítorí pé kí ni ó máa jẹ́ ohun tí yóò ṣe ìwọ náà ní àǹfààní lọ́jọ́ iwájú. Nítorí ó lè dé bí i kí nǹkan tí ìwọ ò bá mọ̀ àwọn ẹlòmíràn wọ́n lè kọ́ ẹ ní nǹkan tó tọ́ àti ǹkan tó yẹ nípa irú àwọn ǹkan wọ̀nyí tí ó sì ti ní oríṣiríṣi àǹfààní tí yóò máa ṣe fún ìwọ àti àwọn ẹlòmíràn. Nítorí pé kí ni àwọn ǹkan yìí jẹ́ ohun tí ó dájú fún wa lọ́pọ̀lọpọ̀ láti mọ bí a ti ṣe máa ṣe àti bí ó ṣe tọ́ ọ̀nà tó yẹ àti ọ̀nà tí ó yẹ kí ènìyàn máa gbà láti ṣe irú àwọn ǹkan wọ̀nyí. Nítorí náà àwọn àgbà yẹ kí ó jẹ́ ẹni tí wọ́n máa ti ra fóònù fún wọn láti ìgbà kékeré títí tí ó fi dàgbà. Irú àwọn ǹkan wọ̀nyí lè jẹ́ ọ̀nà tí yóò máa ṣe pàtàkì fún wọn láti fi máa mọ irú àwọn ǹkan wọ̀nyí láti kékeré kí ó tó di pé wọ́n da àgbàlagbà tí wọ́n bá wà nísìnyí. Ó sì ṣe àǹfààní oríṣiríṣi fún àwọn ẹlòmíràn tó ti lò ó sẹ́yìn tí wọ́n sì ń lò ó di sí ìsìn. Nítorí pé kí ni láti kékeré ló sì ti mọ̀ wọ́n lára títí di àgbà tó wà.

Lérò rẹ̀, báwo ni ṣíṣe iṣẹ́ nílé ṣe rí? Àwọn ẹredie láti béèrè ohun tí ó dára, ohun tí ó nira, ṣe ó ti gbìyànjú rẹ̀? Ma ka ìbéèrè àti àwọn ero yìí sókè. Itosona ni wọ́n. Oríṣiríṣi iṣẹ́ ni ó wà níbé tí ènìyàn sì máa ń ṣe. Bi iru àwọn iṣẹ́ bi ki a maa fobo ki a ma gbale, ki a maa nu ile, ki a ma fo aṣọ. Lára àwọn iṣẹ́ inú ilé ni irú àwọn iṣẹ́ yìí jẹ́, tí ó sì ṣe pàtàkì fún ènìyàn. Pápá jùlọ, ọmọ tó bá jẹ́ ọmọ, irú àwọn nǹkan yìí jẹ́ ohun tí yóò ṣe pàtàkì fún un láti máa ṣe. Oríṣiríṣi ọ̀nà sí leèyàn ń gbà láti máa ṣe irú àwọn nǹkan wọ̀nyí tí yóò sì máa ràn ẹ lọ́rùn. Tó bá jẹ́ èyí to nira, ìwọ lè ṣe kẹ́yìn. Bí ó jẹ́ ètò rọrùn, ìwọ lè kọ́kọ́ ṣe. Nígbà pé kí ni, yóò jẹ́ oríṣiríṣi nǹkan tí yóò ṣe ọ́ ní àǹfààní. Nítorí náà, ohun tó dára jù láti máa ṣe ní ìyàn, òun náà ni kí ènìyàn máa gba àwọn ilẹ̀ rẹ̀, kó sì máa lo igbó rẹ̀ mọ́, kó sì máa tẹ́ ibùsùn rẹ̀ dáradára. Nítorí pé kí ni àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tí yóò máa ṣe àǹfààní fún ẹ dáadáa. Bí ilé rẹ bá se mó ni àwọn ènìyàn sì máa rí ẹ. Ṣùgbọ́n ti iwo o na ki n gbale àbí nu ile ile re, gbogbo ile re yio ri radarada, yìí si dọ̀tí àwọn ènìyàn yóò sì máa rí ẹ gẹ́gẹ́ bí ọ̀bun ẹniyab tí kò lè tún inú ilé ara rẹ̀ ṣe. Báwo ni ó máa tún ọ̀dọ̀ ẹlòmíràn ṣe tàbí ara rẹ̀? Irú àwọn ènìyàn iru àwọn nǹkan báyìí. Yí o máa jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa sá fún ẹ. Ohun tó sì nira nígbà mìíràn láti máa ṣe, òun náà ni kí ènìyàn máa jẹ́ kí aṣọ rẹ pọ̀ kí ó tó fọ̀. Tí aṣọ rẹ bá ti pọ̀ kí ó tó fọ̀, irú àwọn nǹkan wọ̀nyí yóò máa nira fún ẹ láti fọ̀ wọ́n. Ó jẹ́ pé àwọn ẹlòmíràn, wọ́n lè fòdìdi ojo mẹ́ta fọ aṣọ mélòó kan. Látari pé kí ni aṣọ wọn ti pọ̀ jù. Ṣùgbọ́n ká ní bí ìwọ ti ṣe ń wọ̀ ni, ìwọ ti ṣe ń fọ̀. Yóò máa rọrùn fún ẹ láti máa ṣe irú àwọn nǹkan wọ̀nyí láti ilẹ̀ kí ó tó ṣe, ó sì gbúdọ̀ máa gbìyànjú rẹ ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Nítorí àwọn iṣẹ́ mìíràn tí wọ́n bá ro pé ìwọ ò lè ṣe, ó gbúdọ̀ gbìyànjú láti wo bí ìwọ lè ṣe. Toripe kinni? O je ohun ti o ma se e ni àǹfààní. Ó máa jẹ́ ohun tí ó máa ṣe ẹni àǹfààní. Nítorí pé kí ni àwọn nǹkan wọ̀nyí, ó jẹ́ ohun tó dára láti máa ṣe. Bí wọ́n bá ṣe ń tún ilé ṣe, náà ni àwọn ènìyàn máa rí ẹ bí ẹni tó dára. Paápa jùlọ, ó tọ́ kí o máa fọ aṣọ rẹ ní gbogbo ìgbà. Nitoripe ki ni? Bi iwo ba se n fo aṣọ re si ohun náà ni o se ma mọ si àwọn ènìyàn yóò sì máa fẹ́ràn rẹ̀ pé ẹni yìí, ó jẹ́ ẹni mímọ́, yóò máa ń tún ilé rẹ̀ ṣe, yóò máa ń gba, yóò sì máa ń fọ àwọn aṣọ rẹ̀. Kò ní dàbí ẹni tí kò jẹ́ pé gbogbo wọn máa kọ́bọ̀ sí i tàbí gbogbo aṣọ tó ti dọ̀ tí ẹ̀yin yóò máa ń gba lára rẹ, yóò ti máa gbé sún inú, yóò ti máa wọ̀, ó sì máa mú àwọn pàtà rẹ̀, yóò sì máa wọ̀n fún bíi ọjọ́ méjì, ọjọ́ mẹ́rin. Irú àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ohun tí kò yẹ kó máa yá lára àwọn ènìyàn. Wá bíi pé kí ni ìwà burúkú àti ìwà ìbàjẹ́, ohun ìjẹ́ tí kò sì jẹ́ ohun tí ó ní àlàáfíà fún àwọn ènìyàn láti máa ṣe. Wápa jùlọ, ìwọ tí ó wá jẹ́ ọmọdé kékeré tí ó sì mọ̀ oríṣiríṣi nǹkan wọ̀nyí lára, kí ó rọ̀ gbìyànjú rẹ láti fi gbọ́ bí ẹṣin máa ṣe irú àwọn nǹkan wọ̀nyí. Nítorí pé kí ni ó jẹ́ ohun tí ó máa ṣe ìbàjẹ́ nínú agbára rẹ, tó sì máa ṣe aburú nígbà mìíràn fún àwọn ẹlòmíràn tí kò sì yẹ kí ìwọ máa ṣe. Nítorí pé kí ni kò yẹ kí ìwọ máa ṣe iṣẹ́ ilé rẹ. Nítorí pé iṣẹ́ ní ilé ó jẹ́ ohun tí ènìyàn yẹ ki yan máa ṣe. Bí iru àwa n sìn, a ní oríṣiríṣi ẹbí mìíràn bí iru emi àti àbúrò mi n si ti a ba maa sise. A ó pín irú àwọn iṣẹ́ yìí boya li ẹ́lo mìíràn lọ́ pọ̀n omi, kẹ́lo mìíràn fọbọ́ tàbí kẹlovmìíràn nu ilẹ̀, kẹ́lo mìíràn sì gbálẹ̀. Irú àwọn nǹkan yìí ni ọ̀nà tí a ń gbà láti máa pín irú àwọn iṣẹ́ yìí nínú ilé. Nítorí pé kí ni oríṣiríṣi ọ̀nà ni ó wà láti fi máa ṣe irú àwọn nǹkan wọ̀nyí, torí ó sì ní àǹfààní tí ó ní nípa rẹ̀. Nítorí pé kí ni oríṣiríṣi àǹfààní ni ó wà fún ènìyàn láti máa gba.

Ṣe o máa ń lò ọwọ osùn tàbí ọwọ òsì? Ní orilẹ-ede tí àwa yí, pàápàá jù ní orilẹ-ede wa yí tí àwa Yoruba mọ yí, ọwọ otùn jẹ ọwọ tí wọn má ń fẹ́ràn kí gbogbo ọmọ má lọ. Toje wípé àwọn òbí mìíràn tí ọmọ wọn bá lò ọwọ òsì, wọn má kọ lọwọ rẹ pé ọwọ òsì kì ṣe ọwọ tí ó dára láti má lò. Ṣùgbọ́n àwọn òbí mìíràn wọn rí bí kan kan torí pé kíni ọ̀nà tí òun mú ni yẹn. Ṣùgbọ́n àwọn ẹlo mìíràn wọn má ko fún wọn mọ pé ọwọ otùn òun ni tipátipá ọwọ tí ó yẹ kí iwọ má lò, tí o sì má má ṣe ànfàní fún ẹbi iná. Ọwọ otùn jẹ ọwọ tí àwọn ẹlo mìíràn má ń lò torípé kíni bí èmi na nisin ọwọ otùn ni mo má ń lò. Mo sì fẹ́ràn láti má lò ọwọ otùn lọpọlọpọ. Ṣùgbọ́n àwọn ẹlo mìíràn mọn lò ọwọ òsì. Ní orilẹ-ede wa yìí, ọ̀pọ̀lọpọ̀ ẹniyan ní má ń lò ọwọ otùn jù ọwọ òsì lọ nítorí ohun tí wọn tí fi jẹ kí o yé àwọn ẹlo mìíràn láti ayé ijo sì ti di sin pé ọwọ otùn yẹn tún mọ sí ọwọ ọlọ́run, ọwọ òsì yẹn tún mọ sí ọwọ Esu tí kò sì yẹ kí o má rí be ni torípé kíni ara wa náà ni gbogbo rẹ wa. Kò sí iyì tó jẹ ọwọ ọlọ́run àti ọwọ Esu, tó sì jẹ pé ǹkan tí eyan bá ti ṣe oun ni o fi mọ. Bóyá, nítorí pé ọwọ òsì jẹ ọwọ tí a fi máa ń támbà lẹ́yìn tí a bá yàgbẹ́ tán, loshey máa ń lè bí ọwọ ìbàjẹ́. Nítorí náà, ọwọ otùn o jẹ ọwọ tí ó dára tí ènìyàn sì má ń lò lọpọlọpọ, tí oríṣiríṣi ènìyàn sì ti mọ pé ọwọ tí o tọ kí ẹniyan má lò nìyẹn. Nítorí ẹni tó bá ti ń lò ọwọ otùn nisin, ìgbà mìíràn yóò má nira fún láti má lò ọwọ òsì bóyá o fẹ fi ọwọ òsì ṣe ọ̀fẹ́ fi kọṣẹ. Kò sí ọ̀nà tí o lè fi kọṣẹ, wọn má ni lára ni nítorí kíni gbígbọ́ iṣẹ́ yẹn yóò má fa sẹ́yìn. Ìgbà tí o bá jẹ ọwọ otùn, yóò yára láti kọ irú àwọn iṣẹ́ rẹ, yóò yára láti kọ tọ́ni kíákíá nítorí pé kíni ànfàní tó níní wípé ọwọ otùn jẹ ọwọ tí o jẹ ọwọ ti rẹ. Bóyá bí o bá fẹ lọ bí ní ìgbà mìíràn sì, tin bá lò ọwọ́ ọ̀tún nígbà tí moba felo pọn omi, timo wá gbé ike méjì sí ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì mi, timo gbé ike méjì sí ọwọ́ méjèjì mi, ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì mi, tin bá gbé irú àwọn omi yí lole tinba ti délé kinto délé timotin gbé lọ́nà, ọwọ́ òsì yẹn yóò má kọ́kọ́ máa romi, láti ara npe kíni koo ṣe owo ti oje owo tomomi lára, láti ara pé ọwọ́ ọ̀tún ti jẹ́ owo tó momi lára. Nítorí náà, kí n má fi ọwọ otùn gbé ẹru, yóò má rọrùn fún mi láti má gbé ṣùgbọ́n tí ń má fi ọwọ òsì, yóò má ro mi. Ní ìgbà mìíràn torí pé ti bá ti wa gbọ́ mi kin tó délé báyi, má ti gbé ti ọwọ òsì kalẹ̀ bí ẹmeje. Nítorí náà, mo máa ṣẹ̀ṣẹ̀ wá rò jù dé ilé, torí pé kin tó wọlé gan. Mo máa gbé ti ọwọ́ òsì mi lẹ̀, màá fi ọwọ́ otùn gbé omi ohun lé, màá ṣẹ̀ṣẹ̀ wá gbé ikejì lọ́wọ́ otùn mi. Nítorí náà, ó ti jẹ́ ohun tí ó ti mọ́ àwọn ènìyàn lára. Ṣùgbọ́n àwọn èlomiran, ó lè jẹ́ ọwọ́ òsì ni ọwọ́ tí ó mọ́ wọn lára, tó sì jẹ́ pé ọwọ́ tó máa ń lò lọ́pọ̀lọ́pọ̀. Ṣùgbọ́n kò sí aburú ń bẹ́ẹ̀ tó sì jẹ́ pé oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni ó wà ní orí ilẹ̀de yìí. Tó sì jẹ́ pé órisirisi àwọn ènìyàn, wọ́n máa ń lò ọwọ́ tí ó bá wù wọ́n nì. Nítorí pé kí ni oníkálukú ti ní omi ni ara láti mú ọwọ́ tóba wù, kò sí òfin fún pé ọwọ́ báìbàì ni ó wà láti máa lò. Ọwọ́ báìbàì ni kò dára láti máa lò. Ṣùgbọ́n woó jẹ́ kó yé wa náà ni pé ọwọ́ òsì jẹ́ ọwọ́ ìbàjẹ́ tí ó yẹ kí ènìyàn máa fi máa jẹ nǹkan. Bóyá bí ẹniti oba ń fi ṣe ìgbọ̀nsẹ̀ ńsìn, otije kí ọwọ́ yẹn otije kí ọwọ́ tiko mọ̀ọ́mọ̀ torí na irú àwọn ọwọ́ yẹn koyeki ènìyàn mafi má jẹun ṣùgbọ́n oríṣiríṣi bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni ó wà láti fi máa ṣe. Tí ó sì fi jẹ́ kó yé wa ní àwọn ohun tí wọ́n ní pé ọwọ́ otùn ohun ló tọ́ láti fi máa jẹun. Nítorí pé kí ni ọwọ́ òsì ti fi ṣe ìgbọ̀nsẹ̀ àti kan oríṣiríṣi.

Yàrá wo ni o fẹ́ràn jù nílé? Kí ló dé? Ohun tí ó wà níbẹ̀, ìgbà tí o máa ń wà níbẹ̀, ẹni tí ó ń wọlé nínú ilé. Oríṣiríṣi yàrá ni máa ń bẹ ní inú ilé ènìyàn. A ní yàrá ìdáná, a ní yàrá tí a ti ń ṣe ìgbọ̀nsẹ̀, a ní yàrá tí a ti ń wẹ̀, a ní yàrá ìjókòó, à sì ní yàrá tí a máa ń sùn ní tí ibùsùn a wà àti àwọn oríṣiríṣi àwọn aṣọ wa àtàwọn bàtà wa ni a máa ń kó sínú yàrá ìbùsùn. Ṣùgbọ́n yàrá tí mo fẹ́ràn láti máa wà jù tí mo bá ti wà nílé kò ju yàrá ìjókòó lọ. Nítorí yàrá ìjókòó jẹ́ ibi tí mo máa ń wà láti àárọ̀ títí di alẹ́ kí n tó wá lọ sùn nínú yàrá ìbùsùn mi. Nítorí náà ni ó sì ti mọ́ mi lára púpọ̀ láti máa wà nínú yàrá ìjókòó yìí. Nítorí pé yàrá ìjókòó yìí o jẹ́ ibi tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ tí mo sì máa ń jókòó sì ní gbogbo ìgbà. Nítorí pé àwọn yàrá ìjókòó yìí jẹ́ ibi tí oríṣiríṣi nǹkan ló wà bẹ́ẹ̀. Ohun tó wà ní yàrá ìjókòó yìí ohun náà ni ohun tí mo máa ń jókòó sì, àwọn tẹlifíṣànù tí mo máa máa wò àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Torí náà ni mo ṣe gbádùn láti máa wà níbẹ̀. Boya ti i bá fẹ́ ṣe eré ìdárayá boya mo fẹ́ gbá géèmù, mo kan lè wà ní inú yàrá ìjókòó yìí kí n máa gbá níbẹ̀. Láta ara wípé kín ní ó jẹ́ ohun tí ó wà níbẹ̀ tí mo sì fẹ́ràn láti máa ṣe ní ibẹ̀ nítorí oríṣiríṣi àǹfààní ni ó wà. Ìgbà tí mo sì máa ń wà níbẹ̀, gbogbo ìgbà ni mo máa ń wà níbẹ̀. Bí laarọ̀ tàbí lọ̀sán tàbí lálẹ́ páápàá jùlọ tí iná bá ti wà, ni máa wà níbẹ̀. Ẹni tí ó sì máa ń wọlé, oríṣiríṣi ènìyàn lo máa ń wọlé boya bíi àwọn ọ̀rẹ́ rẹ̀, wọ́n lè wá ẹ̀ wá, wọ́n sì máa wọlé láti máa wo àwọn nǹkan wọ̀nyí. Iru àwọn òbí rẹ̀ náà bẹ́ẹ̀, tó bá jáde tó bá dé padà, wọn lé wọlé, wọ́n sì máa rí inú àwọn nǹkan wọ̀nyí. Àwọn eleyii jẹ́ ohun tí ènìyàn máa ń rí àǹfààní láti ṣe tí ó bá wà ní àárín yàrá ìjókòó. Ṣùgbọ́n tí o bá ti wà inú yàrá ìdáná, ibẹ̀ yẹn náà o jẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń fẹ́ràn torí pe kíni. Yàrá ìdáná ni ọ́ jẹ́ ibi tí ènìyàn máa ń gbà láti máa ṣe irú àwọn oúnjẹ rẹ̀ tó bá nílò láti jẹ. Boya o fẹ́ se ìfẹ́ṣẹ́ tàbí ẹba lo fẹ́ tẹ́ ọ̀ tàbí sẹ̀mọ́, irú àwọn oúnjẹ yìí oríṣiríṣi bẹ́ẹ̀, inú yàrá ìdáná ni wọ́n yóò wọ̀ láti lọ máa ṣe irú àwọn ètò nǹkan yìí. Nítorí pé kíni ó ti jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún ènìyàn láti máa jẹun lọ́pọ̀ ìgbà. Nítorí bi iwọ ba n ṣe jẹun sii, ohun náà ni iwo yóò sì máa lágbára sí. Nítorí náà àwọn ènìyàn fẹ́ràn láti máa wà nínú yàrá ìdáná yìí nítorí óunjẹ n bẹ́mbẹ́. Ṣùgbọ́n yàrá ìgbọ̀nsẹ̀ yẹn jẹ́ ibi tí a ti máa ń yá ìgbẹ́ tàbí tí a bá fẹ́ tọ́. Iru àwọn eleyii o jẹ́ oríṣiríṣi nǹkan tí ènìyàn lè ṣe nbẹ̀. Yàrá ìwẹ̀ lè jẹ́ ibi tí a máa ń lọ tí ara wa bá ti dẹ̀ sí tàbí tí a bá jí láàárọ̀. Nítorí ó ṣe pàtàkì fún ènìyàn láti máa wẹ̀ ní ẹ̀ẹ̀mejì lọjọ́júmọ́ tàbí ju bẹ́ẹ̀ lọ tí ó bá ṣe ní boya ní àárọ̀ àti ní alẹ́. Ṣùgbọ́n nígbà mìíràn o lè wà ní ọ̀sán ko wẹ̀, ó sì gbúdọ̀ máa fọ ẹyín rẹ ní ẹ̀ẹ̀mejì lójoojúmọ́ ó kéré jù tàbí ju bẹ́ẹ̀ lọ. Eleyii jẹ́ ibi tí a máa ń lò ní iyàrá ìwẹ̀ tí a fi máa ń fọ ẹyín wa kí ó mọ́ tonitoni, tí a sì máa ń fọ gbogbo ara wa kí ó sì mọ́ tonitoni oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn yàrá mìí wà ní ilé àwọn ẹlòmíràn boya yàrá ìjẹun èyí tí gbogbo wọn máa ń ti jẹun. Lẹ́yìn tí wọn bá parí ìdáná kúrò nínú yàrá ìdáná wọ́n á bọ́ sí yàrá ìjẹun. Ile yìí wọn tun máa ń máa jẹun níbẹ̀, àwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ náà o tun wà. Àwọn oríṣiríṣi yàrá mìíràn tun wà ní àwọn ilé mìíràn boya iyàrá ibi tí wọ́n ti máa ń máa ṣe ẹ́sẹ́sàísì tí wọ́n fi máa mu ara wọn ji pepe ti wọn si maa maa wa wọn tun máa ń máa ní ìlera. Àwọn eleyii jẹ́ ọ̀nà tí wọ́n máa ń gbà láti fi máa ṣe irú àwọn nǹkan wọ̀nyí tí ó sì máa ń ṣàǹfààní fún àwọn ènìyàn mìíràn lọ́pọ̀lọpọ̀ ní inú ilé wọn. Ṣùgbọ́n yàrá tí èmi fẹ́ràn ní ilé ta wa, ohun náà ni mo ti sọ yẹn tí ó jẹ́ yàrá ìjókòó wa tí a ti máa ń jókòó nítorí ibẹ̀ ó jẹ́ ibi tí mo máa n ṣe oríṣiríṣi nǹkan níbẹ̀. Boya mo fẹ́ ní ẹrọ̀ ìbánisọ̀rọ̀ ni mo fẹ́ fi sínú náà, mo fẹ́ ṣe irú àwọn nǹkan wọ̀nyí tó ní àǹfààní àtàwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tí ó máa ń ní.